Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹẹ bẹ́ẹ̀, mi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Ó ní àwọn ọ̀rẹ́, ẹbí àti ojúlùmọ̀. Àwọn ará náà tí a máa ń bára wa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ pé aà sì ní ibi kan náà, táa sì ní ọ̀rọ̀ tó ṣe kókó táa fẹ́ bá ara wa sọ. Ẹ̀rọ ìgbésókè yìí ni a máa ń lò láti fi bára wa sọ̀rọ̀.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Àbẹ́ẹ̀, nígbà tí a wà ní ilé-ìwé secondary, ilé-ìwé primary, titi dí ilé-ìwé gíga gan, ọwọ́ la máa ń fi kọ ìwé pẹ̀lú bírò. Bẹ́ẹ̀ ni, ọwọ́ ni a fi ń kọ gbogbo ìwé wa tó yá kí a tó jáde ilé-ìwé gigà làrí pé, a mọ type ni, a mọ print and type ni, a mọ fi gbo ìgbà kọ, ìwé mọ́ nígbà yẹn. A mọ gbogbo ìgbà tí a wà ní primary, secondary, ọwọ́ la fi ń kọ ìwé.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera, àwọn ẹ̀rọ ìlera? Ẹ bẹ́ẹ̀ ni, ó jẹ́ bí oúnjẹ bíi ògùn náà àbí bí àgbo tí ó ṣe kókó fún ìlera ara. Èmi máa ń mu àwọn irù kan báyìí, bẹ́ẹ̀ ni mo máa ń mu àti ìgbà tí ó jẹ́ pé ǹkan tí ènìyàn bá mu kó ṣe ǹkan tí ó jẹ́ ǹkan olóró tí ó sáàtì wà fún ìlera ara, tí ó jẹ́ kí ara jí pípé, tí ó jẹ́ kí ara mọ́ yá gágá. Èmi máa ń mú irú àwọn ǹkan báyìí.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? A bẹ́ẹ̀, èmi fẹ́ràn oúnjẹ aláta, èmi máa ń jẹ oúnjẹ tó ní ata dáadáa bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Èmi máa ń jẹ oúnjẹ aláta ní àmọ́ èmi ò fẹ́ràn oúnjẹ tó bá láta jù. Ohun tí ẹ máa ń sọ̀rọ̀ ń bá mi ní ata léṣẹ́ páyàn lórí, tàbí kí ata máa tayan náà lẹ́nu. Èmi ò fẹ́ràn oúnjẹ tó bá ti ní ata tó pọ̀jù àmọ́ mo máa ń jẹ oúnjẹ tó ní ata dáadáa.

Sọ fún wa nípa ibi tí o fẹ́ padà sí. A ibi kan tí mo fẹ́ padà sí ni bí ọdún méje sẹ́yìn níbi tí mo ti kọ́kọ́ rẹ́ǹtì ilé. Láàárín ibẹ̀ wón dá mu mi lọpọlọpọ torí pé mo sì mẹ́ntọ̀ ní ilé yẹn ni mo se gba ilé yẹn. Àmọ́ nkan tojú mi rí ń bẹ́ẹ̀, kò fẹ́ kí n padà lọ síbẹ̀. Èmi àtàwọn, àtàwọn student, àtàwọn copper, àtàwọn banker ni a jọ ń gbé nínú agbolé yẹn nígbà yẹn. Wáhalá ti wọ́n fojú mi rí ni bẹ́ẹ̀ yẹn o pọ̀ diẹ, èmi ò sì fẹ́ lọ síbẹ̀ mọ́.

Sọ fún wa nípa iṣẹ́ ilé iṣẹ́. Áà, nípa iṣẹ́ táǹ ti ní ilé iṣẹ́, oríṣiríṣi iṣẹ́ ló wà, oríṣiríṣi ènìyàn ló sì wà ní ilé iṣẹ́, kalukú ló sì ní ipa àti iṣẹ́ tí òun ń ṣe ní ilé iṣẹ́. Irú èmi báyìí, iṣẹ́ tí èmi ní ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ rí ni bí social media manager. Irú iṣẹ́ tí a ń ṣe ní ìbẹ̀rẹ̀ ilé yìí, oríṣiríṣi iṣẹ́ ló ń bẹ̀ wá. Àmọ́ irú iṣẹ́ tí èmi ń ṣe ni nínú ilé-iṣẹ́ ni ilé yìí. Wákàtí, irú ọsù méjì, wákàtí mẹ́jọ sí mẹ́wàá ni ọjọ́ ìgbọ̀n tí màá lọ síbẹ̀.

Ohun èlò wo ni ò ń lò jù kílóde? Aii ohun èlò tí mo máa ń lò jù náà ni kí a tó pe fóònù mi ni ohun èlò tí mo ń lò jù bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà fóònù yìí ni mò ń fi ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ohun, ọ̀pọ̀lọpọ́ ohun fi ń ṣe, mo fi ń kàwé, mo fi ń wo fíìmù, mo fi ń jáàtì, mo fi ń ṣe iṣẹ́ náà láti ilé bẹ́ẹ̀ ni, mo sì máa ń lòó fún bí wákàtí mo le fẹ́ lòó tó wákàtí ogún ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni, ó sì ń ṣe iṣẹ́ dáadáa fún mi.

Báwo ni ojú ọjọ́ ṣe máa ń yí bí ò sin rí lára padà? Há! Bí ojú ọjọ́ ṣe máa ń rí nígbà tí ọjọ́ bá rọ̀, ojú ọjọ́ máa ń tutù. Nígbà tí òrún bá ń ran, ojú ọjọ́ máa ń tutù dáadáa, gbogbo o sì kó i gbóná. Àsùkò yìí rí, àṣùkò tí ẹni joko yẹn lè sùn ní àárọ̀ àṣùkò yìí gan-an. Nígbà tí òrún bá sì mú há, ojú ọjọ́ máa ń mọ́lẹ̀ gan-an, òrún sì máa ń wà, gbogbo ẹ lọ́ ń gbóná.

Báwo ni iṣẹ́ ilé ṣe ń pín nínú ìdílé e yín? Ah, ní ilé wa, a ní, óní baṣe máa ń pín iṣẹ́ ilé. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ilé sì ré, kálukú ló ní titi ẹ̀, alẹ́ni tó ń gbá lẹ̀, alẹ́ni tó ń fọbọ́, alẹ́ni tó ń dáná, alẹ́ni tó, ẹ́, lọ ń tọ́jú àwọn nǹkan ọ̀sìn, alẹ́ni tó, tó ń fọ mọ́tò. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi bí i àwọn ọmọ ṣe ń ṣiṣẹ́ nílé, àwọn òbí náà ń ṣe tiwọn aláwọn náà tán ń fọ aṣọ náà, àti ẹni tó sì ń tọ́jú àyíká.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú? À, ní ọ̀pọ̀ ìgbà èmi ò rí gbà tí àwọn ọkọ̀ wá ti pọ̀ sí, àmọ́ ó níbi tí, ẹ́, tá máa ń pè é ní stall joint, tí ibi tí àwọn traffic light ti máa ń wà. Bẹ́ẹ̀ ni, kò sí ibi tí mọ́tò tó ń bọ̀ lọ̀tun lọ sí iwájú lẹ́yìn mi. Tí wọ́n bá ti dé ibi traffic light yìí tó bá ti tan rẹ́dì, gbogbo ọkọ̀ yóò dúró. Bẹ́ẹ̀ ni, gbogbo ọkọ̀ ló máa tẹ̀lé òfin yìí. Àwọn ni, àwọn tó si ń rinsẹ̀, wọn le lè tètè kọjá, wọn lè tètè sọ́dà sí òdì kejì ibi tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ ni mo mọ sí bí wọ́n ti máa ń dá ọkọ dúró.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? À, èmi ò fi bẹ́ẹ̀ sùn ní ọ̀sán o torí, à, mi ò fẹ́ran àtí mọ̀ sún lọ́sàn-án. Òòrùn mi, ọwọ́ alẹ́ ni mo fẹ́ran àtímọ̀sún. Lálẹ́, mi ò sùn ní ni ọjọ́. Tilẹ ba tí mo báyìí orún ti yọ kúrò nínú ọrọ mí òòrun, ni alẹ́ ni mo máa ń sùn, mi ò sùn ní ọ̀sán.

Sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí o jìnnà jù. Ha! Ìrìn-àjò kan tí mo ti rí ní ayé mi tí o jìnnà jù ni ìrìn-àjò mi láti ìlú Kwara lọ sí ìlú Benue. Ha! Ìrìn-àjò yẹn o bani lẹrù gan, o jìn. Odidi ìlú mẹ́rin ni agba kọjá ki a ti dé ìlú Benue o sí gbà wá ní àkókò to pọ. Mo fẹ́ lo tó àkókò, mo fẹ́ lọ tó wákàtí mẹ́rìnlá ní ojú ọ̀nà. Ojú ọ̀nà yẹn, ìlẹ́ sì tí ṣù, òru la fi dé bẹ̀, òru lẹ́kún, látà tó ń padà bọ̀ gan, òru la fi wọlé.

Èso ò wo ni o fẹ́ràn jẹ jù? Àh, èso tí mo fẹ́ràn láti máa jẹ, òun ni ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ púpọ̀, mo sì fẹ́ràn ọsàn mímu náà. Àwọn èso tí mo fẹ́ràn láti máa jẹ nìyẹn. Then, àwọn èso mìíràn bí apple, bí pineapple náà tó wà tí mo máa ń jẹ. Èyí tí mo tún fẹ́ràn ni bí watermelon ń bẹ̀, ìyẹn tiẹ̀ da gẹ́gẹ́ fún, ó da fún mi gẹ́gẹ́ bí ọmọkùnrin. Mo fẹ́ràn watermelon dáadáa.

Kíni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Á! Mo máa ń sinmi ni o, torí tí ọjọ́ bá ti rọ̀ báyẹn, ọjuọjọ́ àti ìgbà yẹn, ó dáa fún àkókò tí ẹ lè sinmi, òorun olò i sí, òorun i mu. Ìgbà mìíràn ni mo lè sùn tí ọjọ́ bá ti rọ̀, dàbí ìgbà tí orun bá mú ti eré èèyàn mà lágun àbí tí oru ó mú. Ìgbà tí ọjọ́ bá rọ̀ yìí, ìgbà ìsinmi ni, ìgbà tí ẹ̀yán fi fọkàn balẹ̀, tí kò ní sí òru.

Sọ fún wa nípa eré tí ó ń ṣe nígbà èwe. Eré tí a máa ń ṣe ní ìgbà táa wa kékeré ni eré ìyẹ̀pẹ̀, eré alámọ̀ tá mọ́ mọ oríṣiríṣi, a lè mọ ilé, a lè fi ẹsẹ̀ wa sínú ilẹ̀ ká mọ́ ilé adódo, a máa fi ẹpẹ̀ mọ ilé adódo, a mọ ń pa àwọn, a máa ń lọ mú àwọn ata pá tá a mọ̀ kọ́ ilé adódo fún won ní ìgbà táa tun wá kékeré a máa ń ṣe eré hide and seek náà bẹ́ẹ̀ ni, tá a mọ̀ sápá mọ́ tá a mọ̀ warawá káàkiri àwa lá kọrawa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó? Ẹ, kí èmi bá ní ìwé, òun ni ibi tí mo máa ń tọ́jú àwọn ìwé mi sí. Àwọn ìwé-ẹ̀rí mi náà, òun ni mo máa ń tọ́jú wọn sí. Àwọn ìwé-ẹ̀rí owó náà, òun ni bi folder, bi file kan tí mo máa ń tọ́lù wọn sí. Mo máa sì gbé wọn pamọ́ síbi tí kankan ò tí ní lè ṣe, anybody ò tí ní lè mọ fọwọ kàn tí omi ò tí ní lè dà sí. Bẹ́ẹ̀, ibi ìrú bẹ́ẹ̀ mo máa ń tọ́jù wọn sí, mo lè ko wọn sínú páálí tí mo wí pé ó pamọ́ tí ó ṣe anybody tó lè tàmpà pẹ̀lú rẹ̀.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. A! Nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò, ìgbà kan tí èmi sì wà ní ìlú Kwara, ní ìgbà ọdún iléyá bái, àwọn ọ̀rẹ́ wa tó jẹ́, ẹ́ẹ́, onínáwó àbí ọlọ́dún, bóyá ìgbà ọdún Krìstẹ́nì àbí ìgbà ọdún Mùsùlùmí, wọ́n máa ń ṣẹ oúnjẹ. Won si maa n fi oúnjẹ ránṣẹ́ si wa daada tán gbe òúnjẹ wá, tán fi ẹran le lórí, tán fi, ẹ́ ẹ́, ọtí ẹlẹ́rìndòdò náà sí i. Bẹ́ẹ̀, àwa náà ní ìgbà mìíràn tí awá ńa ba n ṣe, ẹ́ẹ́, a ń ṣe ọdún àbí a ń ṣe ìnáwó, awa náà máa ń fi oúnjẹ ránṣẹ́ sí àwọn aládùúgbò wa dáadáa.

Lérò rẹ ṣe afẹ́fẹ́ tutù ṣe pàtàkì tó? Há bẹ́ẹ̀ni, afẹ́fẹ́ tutù o ṣe pàtàkì lára púpọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tí ooru bá ti mú tí òórùn n rán, ti eeyan ń lágun. Afẹ́fẹ́ tutù nígbà mìíràn máa ń mú kí ara túuyàn. Bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ o ṣe pàtàkì ní èyí ara. Ní ìgbà mìíràn tí èèyàn bá lọ sí abẹ́ igi tí ó gbóoro dáadáa, èèyàn lè rí iru afẹ́fẹ́ tutù ní abẹ́ igi yíì, bẹ́ẹ̀ ni.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? A nípa bí a ṣe ń polówó, a ní pé polówó ọjà ò ní ìlànà tí a gbà kọjá, ò ní bá ṣe máa ṣe ìpolówó fún àwọn ènìyàn. Ìlànà àkọ́kọ́ ni kí a mọ̀ irú ńǹkan tí àwọn ènìyàn fẹ́ ra, ǹkan tí wọ́n fẹ́ràn, ǹkan tí ó dùn wọn lọ́kàn, ǹkan tí wọ́n sì ń wá solution sí. Bóyá wón ní problem kan ni ǹkan tí wọ́n ń wá solution sí. Lóò báyìí ni a sì mọ ìlànà bí a ṣe ń polówó ǹkan fún àwọn ènìyàn àti bí a ṣe tailor ǹkan tí a ń fẹ́ sí nídì wọn.

Sọ fún wa nípa ẹ̀bà àti gàrí. Ẹ̀bà jẹ́ eh, bóyá nípé gàrí pẹ̀lú omi í gbóná tí a bá fẹ́ ṣe ẹ̀bà, àá fi, àá gbé omi tó ti hó káná, tó gbóná dáadáa, eh, tarí pé alè sè ńnú pot tàbí ńnú kí la fẹ́ sè é, àá bu gàrí, àá dà á sínú inú omi gbígbóná náà, àá rò ó papọ̀, tó bá ti le, ẹ̀bà nìyẹn. Àmọ́ gàrí jẹ́ ǹkan tán fi ẹ̀gẹ́ ná má fi ń ṣe gàrí. Tán ó ṣa ẹ̀gẹ́, tán ó yan án, tó bá ti gbẹ, ni gàrí. Téyàn le dà á sómi, tán le mu pẹ̀lú ẹ̀pà àbí kúlí̀ àbí ṣúgà.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, ìgbà tí, kò sí ọjọ́ kan tí mo dúró lílọ rẹ̀ fún ọjọ́ kan rí, yàtọ̀ sí ọjọ́ tí ara mi ò bá ṣe tí ó rẹ̀ mí tí mi ò rí bí i tẹ̀f óònù dáadáa, kò sí bi ò ṣe ní rí bí i tẹ̀fóònù ṣe kí n ti ẹ̀ lò fún ìgbà kan. Bẹ́ẹ̀ mi ò lè má tẹ̀ bí i mo ṣe máa n tẹ̀ bí i ọjọ́ mìíràn, àmọ́ kò sí ọjọ́ kan tí ó lọ tí mi ò n lo ẹ̀rọ ayárabíàṣá.

Ṣàlàyé bí o ṣe ń wá ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ́n, gẹ́gẹ́ bí èmi mo máa ń wá oríṣiríṣi ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́pọ̀lọpọ̀. Tí ó bá ni nǹkan tí, ehn, mo, mi ò mọ̀ mọ̀lẹ̀ tí mo ń wá, màá lọ sórí ẹ̀rọ ayélujára. Màá lọ sórí Google àbí kí n lọ sórí YouTube àbí gbogbo àwọn social media yìí. Màá rí àwọn ènìyàn tí ó ti sọ̀rọ̀ pá nǹkan tí mo ń wá bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa ìmọ̀ràn tí o kò gbá ṣùgbọ́n tí ó jẹ́ ó ti tọ́. Háà, èmi ò rí ìmọ̀ràn kankan wà tí mo gbà tí, tí, tí mi ò gbà tí ó jẹ́ ó ti tọ́. Àwọn ìmọ̀ràn mi wá torí mo rí pé, ẹ n lóótọ́, ó lè dàbí pé ó ti tọ́ ni, àmọ́ irú ìmọ̀ràn báyìí mi ò fẹ́ràn rẹ̀, kò bá nǹkan tí mo fẹ́ ṣe mu, kò bá ìgbésí ayé mi mu. Ẹlo mi lè gba mi ni ìmọ̀ràn ṣùgbọ́n máa wo ení, tó ń gba mi mọ̀ràn ni pé ìmọ̀ràn tó ń fún mi yìí ṣe iwo na lò fún ara rẹ? Ó dùn láti gba èèyàn ní ìmọ̀ràn, àmọ́ o kò dùn láti mú ìmọ̀ràn náà lò. Bẹ́ẹ̀ni ó dùn so ni kò dùún se. Bẹ́ẹ̀ni àwọn ìmọ̀ràn míì se máa n rí.

Lérò rẹ kí ni ó ń sọ, ó ń sọ ìranpọ̀? Há! Nípa ti àwọn ìran. Ó ní ìran dé ìran. Ó ní àwọn ǹkan tí àwọn ará, àwọn bàbá bàbàlábà máa ń fi lélẹ̀. Boya ọrọ kan ni. Boya àṣà àti ìṣe ni wọ́n máa ń fi lé àwọn ọmọ ọmọ lọ́wọ́. Bẹ́ẹ̀ni àwọn nkán to máa so orin pọ le le boya ilẹ̀ tún ni àbí ogún ló máa ń fi kalẹ̀ fún àwọn ọmọ ọmọ bí ǹkan tó máa ń so ìranpọ̀ líle. Àwọn àṣà àti ìṣe oríṣiríṣi ló wà.

Sọ ìrìnàjò rẹ tí ó jìnnà jù láti ìgbà tí o jáde dé ìgbà tí o dé. Lẹ́ẹ̀, mo ti sọ tẹ́lẹ̀ pé mo ní ìrìnàjò kan tó láti ìlú Kwara lọ sí ìlú Benue. Ìrìnàjò mi tó jìnnà jù nìyẹn. Ìrìnàjò yẹn jìnnà tó jẹ́ pé a fẹ́ lò ó wákàtí méjìlá sí wákàtí mẹ́rìnlá ní ojú ọ̀nà. Ìrìnàjò yẹn ní ìbánilẹ́rù torí òru la fi wọlé, òru náà ni a sì fi padà dé. A fẹ́ lo òru gbùù, òru báyìí ni a fi rìn tí afi wà ní ojú ọ̀nà. Ìrìnàjò yẹn ò bá ni lẹ́rù, àmọ́ nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ Ọlọ́run, a padà ní ayọ̀ àti àlàáfíà.

Sọ fún wa nípa èso tí ò ń hun níbí. Rárá, èso tí èmi ń hun ni èso tí mo mọ̀ tí a máa ń gbin ní ọ̀dọ̀ wa gan. Èso máńgò ni, èso tó mọ̀ pé kó tó so náà o, bẹ́ni, ó rọrùn láti hun, láti gbin. Èso ọsàn, èso kaṣú náà, gbogbo àwọn èso yìí ni àwọn èso tí mo mọ̀ ní lá tó rọrùn láti gbin. Láṣi tí ka kò í gba akókó rara kó tó so, àmọ́ ó le gba ọdún díẹ̀ o tí ó fi dàgbà kó tó mọ́ so dáadáa.

Ṣé o fẹ́ràn jíjó? Há jíjó, èmi fẹ́ràn bí a ṣe ń jó bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn bí a tín jó. Há èmi jẹ́ ẹ̀yàn kan tó máa ń jó dáadáa àti bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí ni mo ti ń jó lórí orí ìtàgé. A máa ń jó ní oríṣiríṣi ìnáwó ní ilé ìjọsìn náà, ní sùkúlù náà. A máa ń jó dáadáa. Èmi fẹ́ràn jíjó. Ó jẹ́ nǹkan tí kọ́kọ́ là mí lójú tí mi ò yí jé kí n tijú mọ́ lọ́pọ̀ ìgbà.

Oúnjẹ wo ni ò ń retí ní àkókò kan? Àh, èmi e retí oúnjẹ kankan ká nígbà tí mò wà nlè ní, èní tí bàbá mi sì máa ń dako dáadáa. A mọ̀ ipé ní ìgbà tí ojo bá ti bere si i rọ̀ ta a bá ti dá oko báyiì, a mọ̀ wipé láàárín oṣù mẹ́ta, a maa n rí gbogbo àkókò bí i oṣù June, July, oṣù kẹsàn-àn, i mean òṣù kẹfà àti oṣù keje, a mọ̀ n retí àgbàdo. Àkókò bí i oṣù kẹsàn-án si oṣù kẹwàá, a mọ̀ n retí isu, àwọn oríṣiríṣi oúnjẹ ni ó wà.

Sé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ lọ́pọ̀ ìgbà. Ǹkan tí a ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ ni bóyá noise cancelling device. Bóyá mo wà níbi tí ariwo pọ̀, ǹkan tí mo lè rò ni bóyá bí earphone àbí earpiece yóò jẹ́ kí ariwo mìíràn ó mú dé etí mi, bí à ǹkan tí wọ́n ń gbọ́ ní etí mi nìkan mo máa gbọ́. Àwọn mìíràn sì máa ń lo earphone náà. Bẹ́ẹ̀ àwọn èyí ta lè pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́. Àwọn òní eléyìí, àwọn ẹ̀rọ tí wọ́n ń jẹ́ kí ariwo, kí èèyàn má gbo ariwo níbi tí ariwo bá pọ̀ sí.

Ṣé etí rẹ dára? Áá dáadáa, etí mi dára o. Ó dára lára dá, ó dára lọ́pọ̀lọ́pọ̀. Bẹ́ẹ̀ni, bí ọlọ́run ṣe dá etí mi gan-an, o rẹwà. Mo sì fi ń gbọ̀nkan dáadáa. Bẹ́ẹ̀ni, etí mi ò ní wà lápọ̀ ní ìwà. Ó dára lọ́pọ̀lọ́pọ̀. Ó dára dáadáa fún ìgbọ̀ nkan. Etí mi sì máa ń gbọ̀n kan rere. Etí mi dára dáadáa. Bẹ́ẹ̀ni, etí mi dára.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé? Rárá, bẹ́ẹ̀ni, mi ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n oríṣiríṣi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ni àwọn ẹ̀rọ tí a ń pè ní smart device. Bẹ́ẹ̀ni, mo ní wọn nílé lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹ̀rọ tí èèyàn ń lò fún iṣẹ́, ní ojúmọ́ tí èèyàn ń lò fún àwọn iṣẹ́ ilé náà ń gbámìrán. Àwọn ẹ̀rọ yìí ni a ń lò, tí a ń pè ní smart device àbí àwọn gadget tí a lò tó ń ràn wá lọ́wọ́ ní inú ilé, nínú ìgbà ohun ilé yìí.

Sọ fún wa nípa alùpùpù tí ń gbé ènìyàn. Èyí alùpùpù, ẹ̀kan ni, bóyá wípé ẹ̀kan lọ́sẹ̀ ni mo sábà máa ń gùn alùpùpù. Àwọn ọlọ́kadà ni wón ń pè ní àwọn ọkọ, ọkọ, olùkọ́ mi fún alùpùpù pé ọ̀kadà. Bẹ́ẹ̀, ìgbà tí mo mọ̀ ọ́n gùn ni ìyẹn bóyá ọjọ́ Sunday mo máa fẹ́ lọ sí church àbí ẹ́ máa lọ sí ọjà, ìgbà tí mo má ń gùn ni. Iye tán sì máa ń gbé wá, wọ́n le gba bí ẹgbẹ̀rún kan ní ọwọ́ wa torí epo tí wọ́n bá bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa eré ìdárayá mìíràn tí a lè ṣe ní ibí. A nípa tí eré ìdárayá oríṣiríṣi eré ìdárayá ló wà o. Bẹ́ẹ̀ni, írú á lé ní pé ká jáde lọ, emi àti àwọn ọ̀rẹ́ mi a lọ ṣe eré ìdárayá. A lè lọ, lọ play chess, ká play golf àbí ká gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni, írú àkókò t'a bá ní ayé láti ríra wa, eré dáadáa yìí. A lè gbá game náà, video game náà lórí fóònù wa bẹ́ẹ̀.

Sọ fún wa bí àdúgbò ṣe ń péjọ nígbà àti ìsìnkú? Hmm, tí a bá, tí, ah, aládùúgbò kankan bá ṣaláì sì tó kú, ah, ó di dandan kí àwọn aládùúgbò tó wà ní ẹ̀gbẹ́ wọn, kí wọ́n bá wọn kẹ́dùn, kí wọ́n wá, àwọn tí ó bá wọn sunkún kí wọ́n sunkún, àwọn tí ó ràn wọ́n lẹ́kún náà wá ń bẹ. Bẹ́ẹ̀ ni, nígbà ìsìnkú ìyàwó aládùúgbò wa, torí ẹni tó lọ yìí jẹ́ ẹni tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ to si ti ṣe aláìsí báyìí. Àwọn aládùúgbò wa, àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó fi ọrọ̀ itunù n rán wọ́n lọ́wọ́, àwọn tí ó fún wọn ní owó ní àsìkò yìí, àwọn tí ó yá aṣọ oríṣiríṣi fún wọn láti fi tún wọ́n nínú. Bẹ́ẹ̀ o, àwọn gbogbo wọn wà bẹ́ẹ̀.

Sọ fún wa nípa ẹgbẹ́ ìtọ́jú owó. Ṣa ni pé ẹgbẹ́ àwọn alájọ ní àbí àwọn cooperative àbí àwọn tó èèyàn máa ń tọ́jú owó sí lọ́wọ́. Ni mi ò sí ní ẹgbẹ́ ara àwọn tó máa ń tọ́jú owó sọ́wọ́. Èmi máa ń tọ́jú owó ara mi sọ́wọ́, àbí bóyá mo le fi sí ilé-ìfowópamọ́sí. Bẹ́ẹ̀ni àmọ́ àwọn tó máa ń tọ́jú owó wọ́n pọ̀. Ólotó èèyàn ogún tá ń wà ní ìpéjọpọ̀ yìí, tá ń jọ máa ń ṣe pé, tá ń jọ máa ń péjọ, tá ń mọ̀ jíròrò níbí nípa bí wọ́n ṣe ń tọ́jú owó àwọn ènìyàn sọ́wọ́.

Lérò rẹ ṣe a gbọdọ kọ́ni ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́? À bẹ́ẹ̀ni, ní ilé ẹ̀kọ́ ó yẹ ká kọ́ni bí a kò pọnátọ́ ẹ̀kọ́ kọ́ni bí a ṣe ń pa owó, à kọ́ni wọn kọ́ wa bí a ṣe ń pa owó ní ilé ẹ̀kọ́. Ìwé íwé íwé yìí náà ni sá ná máa ń kọ́ wa. Bẹ́ẹ̀ni, lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ wa bí a ṣe ń pa owó ó yẹ ká kọ́ wa bí a ṣe ń, ẹ́ n, ṣe ìṣàkóso owó, bá ṣe ń fi owó pamọ́, bá ṣe ń ṣe investment láti tún fi rí owó mìíràn.

Sọ fún wa nípa ẹja. Ẹja jẹ́ ara ohun èlò tí a maa fi ń se ọbẹ̀ tí a maa rà jẹ, díi dípò ẹran, àwọn ènìyàn mi maa n jẹ ẹja bẹ́ẹ̀. Só nípa bẹ́ẹ̀, ẹja wà lára ehn oun tí àwọn ènìyàn jẹ, a lè rà lọ́jà àwọn mi sì mọ̀ n pé ẹja lódò náà bẹ́ẹ̀ ni.

Lérò rẹ ìwà wo ni olórí rere gbọ́dọ̀ ní? Há! Ẹni tí a bá pè ní olórí, ọ̀dọ̀ wọn ni àwọn èèyàn máa ń wò, ojú u wọn lọ́ ma ń wò fún àwọn ìwà rere tí yóò mú ìtẹ̀síwájú bá àwọn ènìyàn tán ń wò wọ́n, tán ń tẹ̀lé wọn. Ẹ̀h, ohun tó se pàtàkì jù ni olórí gbọdọ̀ jẹ́ èèyàn dídára, ẹni tó ní ìwà dára, ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀ náà, ẹni tó ní ìkáàánú, tó ní ìrírí bọ́ ṣe ń pẹ̀tù sáwọn ènìyàn lọ́kàn, ẹni tó ní ìfifúnni náà, ẹni tó sì ní bí a ṣe máa ń fi àlàáfíà sí àárín àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni, ohun tó gbudọ̀ ṣe ni kí ó kọ́ àwọn èèyàn láti jẹ́ èèyàn gidi náà bí òun náà ṣe jẹ́ èèyàn gidi gẹ́gẹ́bí olórí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ. Háà, ìṣègùn ọdẹ. Ṣé ilé ìṣègùn àbí oníṣègùn? Rárá, ó ti pẹ́. Díẹ̀ tí mo ti kẹ́yìn lọ. Ní ìgbà tí mo kẹ́yìn lọ gan, èmi gan kọ́ mo lọ. Mo tẹ̀lé, àn, alábàágbé mi. Nimo tẹ̀lé lọ sí ilé ìwòsàn nígbà tí ó rẹ̀ẹ́. A lọ rí àwọn oníṣègùn. Bẹ́ẹ̀ni, ibẹ̀ ni a ṣìwà. A lò tó, àn, bí ojó mẹ́ta níbẹ̀ ní ilé ìṣègùn náà. A bẹ́ẹ̀ ni. Ìgbà álàkọ́kọ́ nìyẹn tí màá sún ilé ìṣègùn tí màá sún hospital.

Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé ó kan dùn ni etí? Há, ọ̀rọ̀ eyokan tí èmi máa ń sọ ni kó o sírú nǹkan tí èèyàn bá mo la kọ̀já àbí nǹkan tí òun ṣẹlẹ̀, èmi máa ń sọ pé "It is well". Emi maa n so fún àwọn eeyan pe you will be fine torí oro yi lásán. Ó ní ìtùnú ni ọkàn, ó ní bí àdúrà náà ni ọkàn. It is well, yóò dára, ẹ̀yin ó wà dáadáa, kò sí nǹkan tó fẹ́ mọ̀lẹ́kọ̀já, yóò dára náà ni.

Sọ fún wa ohun tí ó yí padà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó yípadà lẹ̀yìn ìgbà tí ẹ̀rọ ayélujára dé. Ọ̀pọ̀lọpọ̀. Bí e ba sí ń bá ara sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń kọ lẹ́tà sí ara wọn. Nísìnyí àwọn èèyàn ń text message sí ara wọn lórí fóònù ni. Àwọn èèyàn ṣe video call, àwọn èèyàn ṣe voice call. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a máa ń lo airtime la fi ń call lo. Nísìínyi a lè lo data wa láti ṣe voice call sí àwọn èèyàn. Ẹ̀rọ ayélujára sì fún àwọn èèyàn ní oríṣiríṣi, àwọn èèyàn ń create content, àwọn èèyàn ń wo video lórí fóònù wọn. Tẹ́lẹ̀ ni television láti ń wo fíìmù, ṣùgbọ́n àwọn èèyàn ń wo fíìmù lórí television, orí fóònù láti wo fíìmù.

Báwo ni o ṣe ń san owó tí o jẹ? Ehn, mí ò biífẹ̀ jí owó lọ́pọ̀lọpọ̀. Mi ò ní jẹ yáwó àmọ́, mo máa yá owó lọ́wọ́ ẹ̀yà kankan bí i àbí ẹ̀gbọ́n àbúrò àbí ìkan lára àwọn ẹbí mi. Màá rí pé ìgbà tí mo bá dá wọn pé màá san padà, màá san. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ èèyàn ǹkan tó yí owó à trustworthy tó wà creditworthy náà. Bẹ́ẹ̀ ni mi ò ní jẹ owó olọ́wọ́. Nígbà tí mo yá owó gan, màá tún fi ìlérí sí owó tí mo yá ní àkókò ìgbà tí mo fẹ́ dáa padà.

Sọ fún wa nípa iyán. Há ìyàn jẹ́ oúnjẹ ìbílẹ̀ Yorùbá tí a máa ń jẹ lọ́pọ̀lọpọ̀. Èmi sì fẹ́ràn iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tó bá wá dáadáa. Bẹ́ẹ̀ ni, nípa ti iyán báyìí, iyán, a á kọ́kọ́ mú iṣu, a bẹ̀ sórí iná, a jẹ kó gbóná náà, tí o bá ti rọ̀, a gbe odó àti ọmọ odó síta, a fọ̀, á bẹ̀rẹ̀ sí ní gun. A gun tí ó kún náà, a gun tí ó mọ fa. Bẹ́ẹ̀ ni, a sì lá wọn tán mọ iyán gun dáadáa ní ilẹ̀ Yorùbá. Àwọn Èkìtì náà mọ iyán gun, àwọn ọmọ Ọ̀yọ́ náà fẹ́ràn iyán gígún náà. Bẹ́ẹ̀ ni, ọbẹ̀ ẹ̀fọ́ sì máa ń lọ̀ dáadáa pẹ̀lú iyán.

Báwo ni o ṣe ń rìn àjò pẹ̀lú àwọn ọmọdé? Ehn, ní à, tá bá fẹ́ rìn irìn àjò pẹ̀lú àwọn ọmọdé, ó ní bí a ṣe re pé ìrìnàjò tí a lè agbudo mu wọ́n lọ ní. Bẹ́ẹ̀ni, ó ní bí a ṣe dìra wa, ó ní bí a ṣe máa ṣe, ó ní iru ọkọ̀ táa gbì, táa mọ pé a ní nira wa lára torí àwọn ọmọdé la fẹ́ bá rìnrìn àjò yìí. A sì fẹ́ rìn àjò tí ó ní àwọn náà ní, a rá, a wà iru ọkọ̀ tí yóò ro wa lọ́run. Bẹ́ẹ̀ni, a mọ bí a awá na o ṣe package ara wa, a kó ẹrú wa, a dìra wa sínú mọ́tò.

Kí ni ò ń sọ nígbà tí o bá ní láti kọ̀? Ẹn, ma fẹ́ sọ pé "rárá", ma ní mo fẹ́ kọ nǹkan. À, èmi ìgbà mí pọ̀, ìgbà mìíràn èmi ò ní ṣàlàyé fún àwọn èèyàn. Tí èèyàn bá béèrè nǹkan lọ́wọ́ mi, tí mo ri wípé kò sí ní ìkáwọ́ mi, màá sọ fún pé "rárá". Ẹ̀hẹ̀n, rárá ti jẹ́ à ìdáhùn tó pé, kò sí àlàyé fún ọ̀rọ̀ míì lẹ́yìn yẹn rárá. Màá sọ pé rárá, rárá náà ni. Ìgbà mìíràn tó bá ṣe wípé ẹni tí mo mọ̀ pé à, ó jẹ́ èèyàn kan tí mo gbudọ̀ ṣàlàyé fún, tí ò ní dà bí pé mo dájú, màá ṣàlàyé fún wọn.

Báwo ni ríra ohun nṣe rí tẹlẹ, báwo ni o ṣe nṣe nísin yí? A, ni tẹlẹ tí a bá fẹ́ra ǹkan, a fẹsẹ wa rìn lọ sí ọjà, a lọ sí àwọn sọobu tan ta ǹkan, a ọ lọ ra ohun kan tí a fẹra bí aṣọ ni, bí oúnjẹ ni, bí bàtà ni, bí ohun kan kan tí a fẹra. Àmọ́ nísin yí o, a ọ rí interneti, ọ rí ẹrọ ayélujára láti rí ohun tí a bá fẹra. Bẹ, a ti rí bí bóyá ǹkan tí a bá fẹra lórí jumia àbí lórí temu, a ni mo fẹ́ order kíni latọri kíni. Wọ́n dẹ gbé bá, wọ́n a gbé wa báwa nlé ni. Bẹ, wọ́n má ń ṣe home delivery.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni, yàrá ti ibùsùn mi náà ni mo fẹ́ràn jù nínú ilé mi. Ibé ni mo fẹ́ràn nítorí yàrá yìí kò i sí ẹnikẹ́ni tó máa ń dà mí láàmú. Tí n ba wà nbẹ̀, mo máa ń ní ààyè fún ara mi dáadáa. Kò i si eeyan kan tí ó máa ń rí tèmi rọ, emi náà o si ri tẹ̀eyàn rọ, mo máa rí iṣẹ́ mi ṣe, dáńgájíá lọ́pọ̀lọpọ̀. Kò i sì ẹni tó ń, tímu bọ nǹkan tí mò ń ṣe. Yàrá tí mo tó fẹ́ràn jù ni yàrá ilé ìwẹ̀ bẹ́ẹ̀ torí ṣáwà tó wà níbẹ̀. Mo fẹ́ràn ṣáwà púpọ̀. Mo fẹ́ràn yàrá ilé ìwẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o ní gíláàsì òòrùn? Èmi ò n lo gíláàsì òòrùn yẹn tán ṣe tí wọ́n ń pè ní sunscreen, èmi ò ní fi bẹ́ẹ̀ lò ó. Rárá, mi ò lo gíláàsì òòrùn. Gíláàsì tí èmi ní gíláàsì tó jẹ́ wí pé a máa ń wò o, pé tabá wọ aṣọ. A máa ń wọ gíláàsì bí i ẹ̀ṣọ́ ni. A máa ń wò o fún ako, a lè fi ṣe ako náà. Wọ́n bu yì kún, tí èèyàn bá wọ gíláàsì náà.

Báwo ni o máa rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? A ti emi bá n lọ sí ibi iṣẹ́ ní àárọ̀, ìrìn àjò mo máa rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, bá ti di láàárọ̀ màá lọ sí títí, títí ilé ìjẹ́ṣì títí màá wá korope tó ń lọ sí ibi tí mò ń lọ. Ó lè gbà mí tó wákàtí kan láti rìn dé, dé ìhà ilé iṣẹ́ ibi tí mò tí ń ṣe iṣẹ́ torí ilé iṣẹ́ yẹn ó jíná sí ibi tí mò tí ń ṣe iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ó ń jíná sí ibi tí mò ń gbé.

Ibo àti ìgbà wo ni o ti ń ní ìdákẹ́jẹ́ jù? Ah, ibi tí mo ti máa ń ní ìdákẹ́jẹ́ jù náà ni inú yàrá mi. Tí èmi nìkan bá dáwà tí ó ṣí pé èèyàn kan fọwọ́ lọ mi tí ó ṣí pé èèyàn kan fi orin dààmú mi mo máa ní ìdákẹ́jẹ́. Àkókò yí ni bí àárọ̀ àbí ọ̀wọ́ ìrọ̀lẹ́ tí èmi ní kan bá dá wà. Alẹ́ náà mo máa ní ìdákẹ́jẹ́ náà tí èmi ní kan o le rọ̀nú tí màá le mọ̀ nǹkan tí mo ṣe, tí màá le focus láìsí pé èèyàn kan dà mí láàmú.

Ṣé o máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Háá! Lọ́pọ̀ ìgbà èmi máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì o, àmọ́ nígbà yẹn ni máa rà, ó lè mo jẹ́ ǹkan tí mo order nkan ti mo lo gbe wá fún mi. Àtigbayen ni mo ti dẹ́kun àti máa ra ǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo bá rí lórí íńtánẹ́ẹ̀tì, mo lè save rẹ̀ kí n ṣe si wo àwòrán rẹ̀ kí n wá lọ wà ní àwọn sọ́ọ̀bù tí ó wà lọ́jà.

Ṣé o máa ń se ìdárayá à lọ́pọ̀lọpọ̀. Èmi máa ń ṣe ìdárayá o. Mo fẹ́ràn ìdárayá. Ọ̀pọ̀ ìgbà tí n bá jókòó lé tí ilé bá ti sú mi, ẹ, mo lè ní kí n jáde kí n rìn káàkiri tàbí kí n lọ gba afẹ́. Ìgbà míì wà tí mo le lọ sí ilé ọ̀rẹ́ ẹ̀ mi kí a lọ ṣe eré ìdárayá àbí alẹ́ jọ jáde ká lọ sí ilé ìgbáfẹ́ ká lọ ṣe oríṣiríṣi ká jẹ ìgbádùn ara wa ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí èmi ṣe máa ń ṣe ìdárayá tèmi leléyìí.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń lò lóko. A ní oko oríṣiríṣi ẹ̀rọ là wón èèyàn ń lò. Wọ́n lo katakata láti fi kọ, là fi kọ ilẹ̀, tán fi kọ ebè nígbà kan rí. Ẹ bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ẹ̀rọ là wón èèyàn ń lò. Wọ́n tún le lo ẹ̀rọ mìíràn tí wọ́n fi ń fín oko, tí wọ́n fi ń fín kiní lẹ́ ẹ̀ ní, bá ní lọ máa fi àdá gé koríko ní ìsìn máa ń fín oko ni tí koríko sì gbẹ fún ara ẹ.

Sọ fún wa nípa wíwẹ̀ nínú odò. Nípa wíwẹ̀ nínú odò. Ó ti pẹ́ tí mo témi ti wẹ̀ nínú odò rí o tí mo wà kékeré ni mo máa ń wẹ̀ nínú odò. Wón n lúwèe. Ṣùgbọ́n nígbà yen ta máa n lúwèe ní nínú odò a ò mò àmoye ìgbà tí àáṣe mistake táa fi mu omi náà, àmó ọlọ́ọ̀run náà ló yọ wá. Bẹ́ẹ̀ ni, a máa ń wẹ̀ nínú odò, ó máa ń dùn, ó máa ń jẹ́ bí eré ìdárayá náà nígbà ta wà ní ọmọ kékeré.

Báwo ni o ṣe ń mọ ilé? Aá, wọ́n má ń mọ ilé. Àwọn tó má ń mọ lé, mọ lẹ́, àwọn tí à ń pè ní bricklayer, àwọn ni mo mọ̀ tí wọ́n má ń mọ ilé. Tí wọ́n bá ti rí símẹ́ǹtì, tán rí búlọ̀kù, tán rí àwọn òkúta tí wọ́n fi ń mọ ilé àtàwọn iyẹ̀pẹ̀. Èmi, bí èmi mọ̀ tán ṣe ma ń mọ ilé nìyẹn. Àti foundation naá ti bẹ̀rẹ̀, naá fi gbe dé òkè, wọn ó gbe dé lintel level, wọn ó gbe dé, àn, bóyá wọ́n ṣe decking ni, bẹ́ẹ̀ ni wọ́n se máa ń mọ ilé.

Sọ fún wa nípa àwọn ọmọdé tí fi fóònù ṣeré. A, àwọn ọmọdé náà tí mọ bí wọ́n ṣe ń lo fóònù báyìí. Ayé tí tẹ́lẹ̀ ni àwọn ọmọdé ò mọ ọwọ́ fóònù. Àmọ́, ọmọ ọdún márùn-ún, ọmọ ọdún mẹ́fà ní sìn ti mọ òwò fóònù, tí ń tẹ fóònù báyìí. Báyìí bẹ́ẹ̀. À, wọ́n mọ àwọn ọmọ ọdún márùn-ún, àwọn ọmọ kéékèèké náà lè lo fóònù fún ìgbà tí fóònù bá wà lọ́wọ́ wọn. Kò sí fóònù tí wọ́n le tẹ báyìí. Wọ́n mọ ẹni tí wọ́n le pe. Wọ́n mọ bí wọ́n ṣe ń bá èèyàn sọ̀rọ̀. Wọ́n tí mọ ti wọ́n le máa ń fi wo fídíò àbí kí wọ́n fi play game náà. Wọ́n sì lè fi pe àwọn òbí wọn náà ni tó bá mọ ọwọ́ rẹ dáadáa.

Ṣàlàyé ọjà tí o máa ń lọ. Ọjà tí mo ń lọ orúkọ ọjà náà ni a ń pè ní ọjà ṣááṣá. Ọjà yìí ni nínú oṣù, a ti máa ń ra àwọn oúnjẹ tí a máa ń rà, gbogbo ohun èlò tí a nílò ní ilé, a máa ń rà á ní ọjà yìí. Ọjà yìí ọ àwọn ọmọ ilé-ìwé náà sábà máa ń nà jú. Àwọn èèyàn náà tà tó jẹ́ aráàlú náà máa ń ná bẹ̀. Àmọ́ ọjà yìí súnmọ́ ẹ bèbè tí àwọn ọmọ ilé-ìwé máa ń gbé lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, ohun tí a sì máa ń rán táa ń bẹ̀ ni oríṣiríṣi ń ta aṣọ, ń ta oúnjẹ níbẹ̀ náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Èmi ò ní jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Nbá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán tẹ̀mi, màá jé lásán. Àmon tí oníbàárà kankan bá bámi ní ibi tí mo tí ń jẹun. Mo lè pè wọ́n wípé, "ẹ wá bá mí re o, ẹ wá bá mi jẹun." Màá fi oúnjẹ lò wọ́n àmọ́ èmi ò í jẹun pẹ̀lú wọn. Ta bá ń jẹ oúnjẹ ti wọn. Èmi ò lè mọ to wó bo inú oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà mi. Ọjà ló dà wá papọ̀ kò n se oúnjẹ. Àmọ́ èmí le fi oúnjẹ tèmi lò wọ́n.

Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Ẹ tí iná bá lọ a lè sọ wipé, a àboya gbogbo ẹ n ṣokúkùn tí ó sí iná. Àmọ́ nígbà tí iná bá lọ báyìí, bẹ́ẹ̀ ni a kókó yìí ni ni kalukú tan iná torchlight rẹ̀. Kalukú rìn sìn ibí tí kò tíì ní fi ojú gún gbá nǹkan àbí kò ní fẹ́ ṣe gbá nǹkan tí iná bá lọ. Aa tán sì ibi tí a mọ̀ pé iná a ní ìlò iná bóyá ni ìta là wà nígbà tí iná bá lọ aa tana síbẹ̀ bó jẹ́ pálọ̀ ni kalukú wà a tàná síbẹ̀. Bó jẹ́ pé yàrá ni kalukú sì wà a tàná síbẹ̀ náà.

Báwo ni o ṣe ń ṣe ìpinnu tí ó nira? Ah lọ́pọ̀ ìgbà mìíràn wá tó je pé èèyàn ní láti ṣe ìpinnu tí ó nira gan. Bẹ́ẹ̀ ni, ko n se gbogbo ìpinnu tí ẹeyàn bá ṣe ló máa n rọrùn fúnyàn láti ṣe. Àwọn ìpinnu mii wá tó je pé bí eeyan o bá ṣe wọ́n, ko ni tẹ̀síwájú. Ẹeyàn o ní lọ sí ìpele kejì tó yẹ keeyan lọ ní ìgbésí ayé èèyàn. Àwọn ìpinnu yìí sì jẹ́ àwọn ìpinnu tó ṣe kókó. Bẹ́ẹ̀ ni àwọn ìpinnu mii wa tó lè, ó lè la àlàáfíà èèyàn lọ. Àmọ́ tí ẹ́eyan bá ṣe tán, ominira tí ẹeyan ò padà ri nbẹ̀ yóò pọ̀.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Máa-- èmi ò ní ọ̀pọ̀ ìgbà. Mi ò really bí n yan àwọn alábáṣepọ̀, ká ní mo lọ n ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Àwọn ti mo ba ba nbe náà ni àwọn alabasisepo mi a fi to bá jẹ pé, ibi tí èmi ti ń ṣiṣẹ́, ipa tí mò ń ṣe, boya, a po n bẹ́. Boya à a po n bẹ́ tan bá ní pé n yan eeyan kan láti kun wá, láti rán wọn lọ́wọ́. Mo mọ, máa wojú, máa wo ìwà àti iṣẹ́ ẹni náà kí n tó yàn ká tó jọ́ le maa ṣíṣe pápọ̀.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá mu ohun mímu? Tó bá jẹ́ pé, ohun mímu tí mò ń mu, tó bá jẹ́ pé ìgbà tí mo bá lọ rà tón bá fún mi ní ọ̀pá ìfámúra, mo lè lò ó. Àbí tó bá jẹ́ wí pé, mi ò le, mi ò lè dá sẹ́nu lẹ́ẹ̀kan náà torí pé mo nílò ọ̀pá ìfàmóra yen tí wọ́n ń pè ní straw. Ká ní mo lọ ra drink tàbí ọtí ẹlẹ́rìndòdò kankan, mo fẹ́ lo straw, mo lè lò ó tún dálé lórí bóyá mobá wà ní àpéjopọ̀ tí mi ò le da ǹkan yẹn sẹ́nu lẹ́ẹ̀kan náà. Ọ̀pá ìfàmóra yen ni màá lò.

Lérò rẹ, kílódé tí ó fi nira fún ènìyàn láti yí àṣà padà? Ẹ idi pàtàkì kan tí mí le sọ wipé, àá ó nira fún àwọn ènìyàn láti yí àṣà padà ni pé, tí wọ́n bá ti pẹ́, tí wọ́n ti lo iyè ọdún, tí wọ́n rí pé ǹkan tí ń dàgbà mọ́ ǹkan tí wọ́n bí wọ́n mọ́, tí wọ́n ti lo iyè ọdún tó pẹ́ mọ́ ìwà yìí àti àṣà yìí, ó nira láti yí padà. Ẹ bẹ́ẹ̀ni torí wọn ò ri pe a ǹkan tí àwọn tí ń bá àbọ̀ re ti pẹ́ kilode ti wọn fẹ yí ǹkan yìí padà fún wọn ò màá nira lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀, ohun mìíràn tí ó lè ràn wọ́n lọ́wọ́ àbí tó lè ran irú èèyàn lọ́wọ́ náà ni pé, kó ṣí ojú sí àṣà mìíràn, kí èèyàn rí ìrírí tó wà nípa àṣà mìíràn, ìgbà yẹn lè èèyàn tó lè gba àṣà mìíràn mọ́ra.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Lọ́pọ̀ ìgbà emi maa n se iṣẹ́ ọ̀fẹ́ o. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ìgbà ti mo koko kọ́ṣẹ́ tí mo fẹ́ máa gba iṣẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn, mo koko se iṣẹ́ ọ̀fẹ́ fún wọn. Ìgbà mii mo kan le wá tí mo lè gba owó iṣẹ́ nìkan ki n mo gba owo owó mìíràn, owó tí ó kàn parí iṣẹ́ yen ni màá gba lọ́wọ́ wọn. Èmi ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn èeyàn nígbà tí mo kọ́kọ́ koṣe, mo sì fi fa ojú wọn mọ́ra ni.

Orin wo ni o fẹ́ràn jù? Orin Àkán témì fẹ́ràn jù. Óun ní orin, gospel, àwọn afrobeat tí àwọn ọ̀dọ́ mo ń kọ. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn irú àwọn orin yìí lọ́pọ̀lọpọ̀. Órin yìí ṣe ẹ jó sí, ó sì máa ń mú inú èèyàn dùn. Àwọn ẹlòmíì tí mo sì fẹ́ràn, mo sì fẹ́ràn hip hop náà àti àwọn secular music kọ̀ọ̀kan náà. Bẹ́ẹ̀ni, tí àwọn irú àwọn èèyàn bíi Davido, Wizkid, Asake, Kizz Daniel tí ọ́n mo ń kọ́.

Sọ fún wa ibi tí o ti ń gbọ́ ìróyin ojú ojọ́. Tẹ́lẹ̀ ni èmi máa ń lo rédíò láti fí gbọ́ ìròyìn. Àmọ́, nísin o orí fóònù mi ni mo ti máa ń wo ìròyìn. Mo lè wó lórí àwọn social media, mo lè wó Facebook, Twitter àbí TikTok láti fí gbọ́ ìròyìn kankan tí mo bá fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ ibi ti mo ti máa ń gbọ́ ìròyìn ojú ojọ́ leléyìí.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ó ní ilé ìgbafẹ́ kan tí a ń pè ní Elysium tí èmi fẹ́ràn láti máa lọ ní ọ̀pọ̀ ìgbà bẹ́ẹ̀ì. Elysium yí jẹ́ ilé ìgbafẹ́ àti ìdárayá. Ni mo ṣe lọ ibẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mí ajọ lọ máa ń ṣe eré ń bẹ ní à máa ṣe idara a máa ń gbafe ń bẹ a mọ ń jó ń bẹ náà, wọ́n ní oríṣiríṣi ní ibi ibè.

Ṣàlàyé ọ̀nà láti ẹnu ọ̀nà rẹ dé òpópónà. Ẹ n tí mo bá jáde kúrò lẹ́nu ọ̀nà mi máa kọ́kọ́ kù níbi géètì ẹnu ọ̀nà ilé mi ná. Ní ọ̀tún lósì màá rí àwọn ilé, màá rí àwọn ṣọ́ọ̀bù ìyẹn ni ọdọ mi màá rí àwọn ṣọ́ọ̀bù táwọn táwọn tí n siṣẹ́ tán tí ta sọ tán ń ta bàtà tán ń ta oríṣiríṣi. Ó ní àwọn mechanic náà lẹ́gbẹ̀ ilé lápá ọ̀tún. Mo rí àwọn welder náà. Màá rí àwọn oríṣiríṣi sign board. Kíni tó dé títí mo ti máa rí àwọn ọlọ́kadà tó ń lọ tó ń bọ̀. Máa dé òpópónà màá rí àwọn mọ́tò tó ń lọ. Igbésẹ̀ tí mo sì máa ń dúró fẹ́rẹ̀ẹ́ mọ́ ọ̀ pọ̀ púpọ̀ torí ilé mi ò jìnà sí òpópónà àti títì.

Ṣàlàyé oun tí òun ń ṣe kí o tó sùn. Ẹ̀n tí n bá ti fẹ́ sùn lẹ́yìn tí n bá ti jẹun tán, ní ìrọ̀lẹ́ máa le sinmi díẹ̀, kí n wo fíìmù, kí n wo comedy, kí n bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ka chat ka sọ̀rọ̀. Ẹ̀n lẹ́yìn náà kí n tó sùn máa tẹ́ bẹ́ẹ̀dì mi dára, máa rí pé àyíká mi mọ́, máa gbàdúrà náà kí n kí ó sùn bẹ́ẹ̀ni.

Sọ fún wa nípa àwọn tí ó ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Ẹ́, àwọn tí wọ́n máa ń ta oúnjẹ ní ojú ọ̀nà, a máa ń pe wọ́n ní bíi ilé oúnjẹ tí a ń pè ní buka bẹ́ẹ̀, àwọn ilé ìyí oúnjẹ tí wọ́n máa ń ta lójú ọ̀nà, bí i àwọn tó ń ṣiṣẹ́ láàárọ̀ tó ń lọ síbi iṣẹ́ tí wọ́n rìbì dáná nílé, irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń ra oúnjẹ lọdọ wọn. Ọ̀ sì lè rí kí wọ́n ta bí i rice, kí wọ́n máa ta ẹwà àti búrẹ́dì, àbí kí wọ́n máa ta àkàrà àti búrẹ́dì, boya wọ́n lè máa ta ẹ̀kọ náà àti moi-moi. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn oúnjẹ tí wọ́n máa ń tà ní ilé àárọ̀ ni mo máa ń rí tí wọ́n máa ń ta ni ìlú àwọn mìíràn tí wọn máa ń ta oúnjẹ ní ìrọ̀lẹ́ náà.

Báwo ni ẹ ṣe n ṣe ọjọ́ ìbí? Ah, nípa ti ọjọ́ ìbí, bí, bí èmi báyìí, ìgbà tí mo mọ̀ ọ́ ṣe ọjọ́ ìbí tèmi ni oṣù, ẹ́, kejìlá ni. To ba ti digba ọjọ́ ìbí mọ̀ọ́ maa npẹ̀ áwọn ọ̀rẹ́ mi gbogbo. A lọ sí restaurant ilé, ẹ́, àríyá àbí ilé ìgbafẹ́. Ẹ̀ bẹ áà order oúnjẹ, ohun mímu, ọ̀tẹ̀ ẹlẹ́rìndòdò. Wa lọ sí bar, a bá lọ sí lounge náà, a jo, aàṣẹ party náà kékeré ní ibi restaurant yìí. Bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ mi mọ̀ọ́ kìlòfun iru ọjọ́ ìbí báyìí.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo bá tí mọ̀ pé èmi óò rin ìrìnàjò, màá ti mọ̀ di ẹrù mi papọ̀, gbogbo àwọn àkópò ohun gbogbo tí mo fẹ́ kó pọ̀. Bóyá aṣọ ni, bóyá bàtà ni, ẹ́ bóyá àwọn ẹ̀rọ agbeléwọ mi tí mo n kó káàkiri bí i power bank náà, ẹ́ bóyá ó ní oúnjẹ kan náà tí mo fẹ́ rà dání lọ fún ìrìnàjò tí mo ní. Màá kó gbogbo papọ̀, màá rí pé mo di dáadáa sínú báàgì mi àbí travelling box mi.

Ààyè ìlú kékeré tí o dá mọ̀. Ìlú kékeré tí mo dá mọ̀ wà ní ì, ọ̀nà, eeh, Àjàṣẹ́ nííí, ní Kwara State. Ìlú yìí àwọn èèyàn tó ń gbé bẹ́ẹ̀ wọ́n pọ̀. Gáa gan ná máa ń pe ibẹ̀. Wọn ò jọ́ Yorùbá, wọn ò jọ́ àwọn Fulani. Àwọn èèyàn kékeré ni wọ́n, wọ́n ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Wọn ò, wọn ò tí a lè sọ pé wọ́n tó hundred bẹ́ẹ̀. Ohun tó wà ní ibẹ̀ ni àwọn ilé alámọ̀ àti ilé tí wọ́n fí í, igi ọ̀pẹ tí wọ́n fi ṣe, eeh, roofu rẹ̀.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ká ní wọ́n fi mí jẹ́ bí adarí ipejọpọ ti àwọn òṣìṣẹ́ wà ẹ̀ mo mọ̀ bí máa ṣe darí wọn. Gẹ́gẹ́ bí olùdarí, màá rí pé kalukú ni ó ní ipa àti pé tó ń kó nínú iṣẹ́ tá fẹ ṣe. Kò sí ẹni tí ó wá joko lẹ́ẹ̀ tí ó mọ̀ọ́ wo, tí ó mọ̀ọ́ káwọ́ gbéra, tí ó ní ní iṣẹ́ tó ń ṣe. Kaluku ni màá rí pé ó ní iṣẹ́ kan àbí òmíràn tí òun gbọdọ̀ ṣe. Màá sì rí pé gbogbo wọn ni mò ń yẹ̀ wọ̀, mò ń rí pé iṣẹ́ wọn ń lọ déédéé. Wọn sì ń ṣe iṣẹ́ wọn bí oyẹ́ kan ṣe ṣe iṣẹ́ wọn. A á rí pé kò ní sí ẹni kankan tí ó gbọdọ̀ ṣọ̀lẹ kí a tí ó wá joko tí ó mọ̀ọ́ ká wọ́n jù kí wọ́n máa ṣiṣẹ́.

Sọ fún wa nípa ohun tí ó mú inú rẹ dùn láìpẹ́. Àá, ǹkan eyoka tí ó mú inú mi dùn láìpẹ́ náà ni credit alert. Ó ní iṣẹ́ kàn tí mo ti ṣe láti bi oṣù mẹ́rin sẹ́yìn tí mi ò rí owó rẹ̀. Ẹ̀ekan náà mo kàn gbọ́ gbàgáun lórí fóònù mi. Àá, inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ǹkan tó mú inú mi dùn láìpẹ́ nìyẹn náà niyen. Àti ígbà tí mo sì gbọ́ ti n pa ti òrire àbúrò mi náà tó parí school, ó mú inú mi dùn náà.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò tí èmi ní fún, tí ọ̀sẹ̀ bá ti ń fẹ́ parí ni, máa wo bóyá ó ní iṣẹ́ kan tí mi ò tíì ṣe tí ó lè di mí lọ́wọ́. Kani mo fẹ jáde ní ìgbà ti ọsẹ baa parí, kani ọjọ Saturday mo ni ibi ijade kan, àbí ibi ìnáwó kan to yẹ ki i lọ, mo wá ri pé oni iṣẹ́ kan tó yẹ kii ṣe, máa tètè parí gbogbo e ìgbà mì mọ́ ní ìnáwó tó ẹ́ kí i lọ. Àwọn ètò oríṣiríṣi ló máa yanjú. Mo lọ sí practice náà, mo lọ fún training náà, mo sì lọ fún, mo jáde lọ ká lọ ṣe ìgbafẹ́ èmi àti àwọn ọ̀rẹ́ mi náà.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá sùn? Àti ì bá fẹ́ sùn, mi ò wọ̀ ju boxer lọ àwọn mí ì ò mọ̀ wọ̀ pyjamas àmọ́ èmi ò fẹ́ràn kí n máa wọ̀ gbogbo àwọn aṣọ báyìí. Ṣòkòtò nìkan mo máa ń wọ̀, ìgbà míì tóoru bá mú, mo lè bọ́, mo lè bọ́ a, shirt mi kí n máa wọ̀ aṣọ ọ̀sùn, kó jẹ́ ṣòkòtò nìkan ló wà ní ìdí mi àmọ́ mo lè fàṣọ búrà ní ìgbà mí. Àbí tó bá jẹ́ pé ó tutù, a mú, mo lè wọ̀ aṣọ, wọ ṣòkòtò gígùn kí n tún wọ̀ sweater pẹ̀lú. Àmọ́ tóru bá ń mú, mi ì wọṣọ.

Òun ti o maa n ra iye re melo tẹlẹ melo sini nisisiyi? Ah gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń lọ sí ọjà tí mo máa ń lọ ra èròjà àti oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Ó ní iye tí mò ń rà ní kání bí ọdún mẹ́ta sẹ́yìn tán ra abọ rísí kan a lè máa rà fún abọ bí i bí i eight hundred, one thousand naira. Àmọ́ nísìnyí abọ rísí kan ti di two thousand naira two five. Ẹ̀ǹka tí wọ́n ṣe, ẹ̀ǹka tí gbé owó lórí gan an bo oúnjẹ tí wọ́n ń rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni iye rẹ̀ ti di ìlópo méjì sí lópo mẹ́ta báyìí.

Ṣàlàyé oúnjẹ tí o fẹ́ràn kí ẹnìkan lè mọ ìdun rẹ̀. Àwọn oúnjẹ kan tí mo fẹ́ràn ni bóyá àwọn oríṣiríṣi ráisì. Mo fẹ́ràn jollof rice àti fried rice ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀ bí o ṣe máa ń rí rice, ó máa ń dùn lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Tán bá sè é dáadáa tí ó máa ń ta sínsìn. Àwọn irú àwọn oúnjẹ báyìí mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn àti máa jẹ́ mo le jẹ́ ni àárọ̀, ní ọ̀sán àti ní alẹ́. Bẹ́ẹ̀ni, mo ṣẹ̀ ṣè mú dáadáa. Bí i pé èèyàn bá wà ní ilé oúnjẹ, ẹni tí ó bá ṣe dáadáa tí ó fi gbogbo àwọn èròjà, gbogbo àwọn seasoning sínú rẹ̀, òóhùn rí ẹ ní ìgbàlẹ́ kan. Àti mo gbà pé bí oúnjẹ bá rùn báyìí, ẹ̀ lágúnjágún oúnjẹ náà máa dùn lẹ́nu.

Sọ fún wa nípa àlọ́ àpamọ̀. Nípa àlọ́ àpamọ́ oríṣìrìṣi àlọ́ àpamọ́ lọ wà. Wọ́n ní àkókò bàbá mi láíláí, àkókò bàbá mi láíláí. Owó ni ń jẹ kí n jẹ àgbàdo. Wọ́n ní kí á túmọ̀ rẹ pé kí ni o. A ní ilé owó ni. Ilé tí wọ́n ń pè ní báǹkì, ilé ìfowópamọ́ sì. Owó ló ń jẹ kí n jẹ àgbàdo. Ìtúmọ̀ rẹ̀ ni pé ilé owó, owó làwọn èèyàn máa ń mú lọ bẹ. Owó nìkan ló ń gbà wọn bẹ, wọn e gba àgbàdo ní bẹ.

Ṣe o máa n pàdé àfojúsùn títà rẹ? Gẹ́gẹ́ bí ọlọ́jà, ó ní àwọn àfojúsùn kan tí iyan ò ní pé "bóyá, oní yìí bàáyii, iye báyìí ni mo fẹ́ tà iye owó tí mo fẹ́ pa leleyii ọ̀pọ̀lọpọ̀ ìgbà". Ìyan lè pa ju iye tí iyan bá ṣe àfojúsùn rẹ lọ tí iyan bá ní léro pé, bóyá mo fẹ́ pa ten thousand lónìí ni, àbí mo fẹ́ pa twenty thousand. Ìgbà mìí, ìyan lè pa ju twenty thousand lọ, ìgbà mìí iyan sì lè má pa tó twenty thousand. Ó dá lé lórí bí àwọn oníbàárà sì ba wá ra nǹkan tí iyan bá ń tà.

Ṣé o mọ bí a ti ń yà àwòrán? É à, mi ò mọ̀ bí a ti ń yá àwòrán o. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ń fẹ́ran a tí máa ya àwòrán gan ngbatí tí mo wà ní ọmọdé tí mo wà ni ilé-ìwé. Ó dàbí pé ẹ̀bùn tí mo mú wá láti òkè ni tí Ọlọ́run fi jíǹki mi. Mo mọ̀ bí wọ́n ṣe ń ya àwòrán àmọ́ bí mo ṣe dàgbà, mo ṣe ń dágba báyìí. Mo ti, ẹ mi ò ya àwòrán mọ̀ bíi tí tẹ́lẹ̀, àn tí mo bá fẹ́ ya àwòrán, ó ní mo lè lo AI láti fi ya iru àwòrán tí mo ba fẹ́ yà báyìí.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ó dá lé lórí irú ohun èlò tí ó bá ń wá. Áh a ní ohun èlò nílé ni. O lè jẹ́ bóyá àwọn abọ́, àwọn ṣíbí, àwọn ǹkan tí a fi ń jẹun, àwọn pọ́ọ̀tì, tàbí oúnjẹ tútù tí a máa ń ra. Máa wá àwọn ohun èlò yìí tí mio lò mọ̀ọ́. Máa kan lọ́wọ́ wọn má lọ wá àwọn ohun èlò yìí tí nbá ti ní òwo rẹ̀ lọ́wọ́. Ẹ ó di dandan kí n lè rà wọ́n láti fi lò wọ́n ní ilé.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ẹẹn, à. Ó ṣọ̀wọ́n. Ọ̀pọ̀ ìgbà mi, èmi ò é ra oúnjẹ ní òpópónà. Wíí à restaurant mi ò lè lọ àbí lounge tí mo fẹ́ ra nǹkan kan, mm àbí ọ̀pọ̀ ìgbà mo ń dáná nílé, màá lọ ra oúnjẹ tí mo fẹ́ sè, màá lọ ra lọ́jà àbí kí á ra ní ẹ̀gbẹ́ sọ́ọ̀bù tó wà ní ẹ̀gbẹ́ ilé, màá dẹ̀ lọ sínú ilé mi. Èmi ò é ra oúnjẹ òpópónà, mi ò fẹ́ràn rẹ̀.

Lérò rẹ̀ kìíní ó ń sọ abúlé àti ìlú ńlá papọ̀. À, nǹkan kan tí mo mọ̀ tí wọ́n ń sọ abúlé àti ìlú ńlá papọ̀ ni, ehn, ojú ọ̀nà tó ń lọ bẹ. Bẹ́ẹ̀ ni, bí o bá ṣe ojú ọ̀nà láti abúlé lọ sí ìlú, kò sí báwọn èèyàn se fẹ́ mọ̀ bí i abúlé kan wà. Bí ojú ọ̀nà tó wà láti ìlú náà tí o bá lọ sí abúlé, kò sí báwọn èèyàn se fẹ́ mọ̀. Eh, àwọn tó sì máa ń rìn náà ni jẹ́ ká mọ̀ pé, à, ìlú kan bá ẹ wà o, ohun kan tán ń pè ní road network nìyẹn. Bẹ́ẹ̀ ni, à mí sì wà tó jẹ́ pé bóyá network àbí iná gan tán bá fà á lọ bẹ̀ náà ló fi jẹ́ kán mọ pé à i ìlú kan wà ń bibí abúlé kan wà ń bibí. Network ni electricity náà wà lára nǹkan tó jẹ́ ká mọ̀ mọ̀.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀? Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Èmi máa ń ṣe ìwádìí àwọn tí a jọ ń siṣẹ̀ papọ̀. Èmi fẹ́ mọ ẹrú ẹni tí èmi ń bá ṣiṣẹ́. Ká jọ mọ ọwọ́ ara wa, kó mọ̀ pé à á mọ̀ jà. O le jẹ ẹni ti mo n ba ṣiṣẹ o le jẹ ẹni to kannu ti o si rerin. A mọ̀ tá bá jẹ pé èmi jẹ́ ẹni tó máa rẹ́rìn-ín tí mo sì jẹ́ olóyàyà. Èmi ò ní lè bá iru èèyàn báyẹn ṣiṣẹ́ o. Máa wá ẹni tó jẹ pé a jọ ní ìwà kan náà àti èrò kan náà. Iru ẹni bẹ́ẹ̀ ni èmi ò lè bá ṣiṣẹ́. Ó yà wá, a lè jọ ṣiṣẹ́ papọ̀. Ẹrú àwọn èèyàn tí a lè jọ ṣiṣẹ papọ̀, ti a sì rí àrídájú àti oríire iṣẹ́ náà.

Kíni o máa ń ṣe láti tayọ sí ara àwọn alábàáṣiṣẹ́ pọ rẹ? Eh, bí mo fẹ́ tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, nǹkan ẹyọ kan tí mo mọ̀ pé màá ṣe ni pé, àá o máa lọ ṣe iṣẹ́ tèmi, iṣẹ́ àmúrelé, máa ṣe iṣẹ́ mi dáadáa. Táa bá jọ wà ní ilé ibiṣẹ́ lẹ́ẹ̀kan, ibi ilé iṣẹ́ kan náà àbí ọ́fíìsì kan náà tí wọ́n sì ń fún wa ní iṣẹ́ kan náà pé kí á lọ ṣe. À, èmi mo máa rí pé mo gbígbọ́ tayọ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Bẹ́ẹ̀ ni màá ṣe iṣẹ́ mi dá, dáa ju àwọn yòókù lọ. Màá ní bí mo ṣe present iṣẹ́ mi, màá ṣe bí mo ṣe package iṣẹ́ mi, màá rí bí mo ṣe submit àbí mo ṣe, eh mo ṣe submit iṣẹ́ náà ni. Màá ṣe gbogbo rẹ̀ dáadáa tí yóò tayọ, tí yóò dára lójú, eh tí yóò dà jú tí àwọn alábáṣepọ̀ bí mo ṣe lè tayọ wọ́n lẹ́lé.

Gíga tí o ga tó. Gíga tèmi, ó jẹ́ five eight, five feet eight inches ni gíga tí mo ga tó nígbà tí mo wọn ara mi kẹ́yìn ni o. Ìyẹn tiẹ̀ ti fẹ́ẹ̀ tó ọdún kan báyìí. Gíga tí mo ga tó nìyẹn, bí mo ṣe ga tó nìyẹn, àmọ́ mò ń lérò àti tún ti ṣe exercise síí kí n lè nà síi, kí n le wọ́ six inches plus. Bẹ́ẹ̀ni, ó dáa kéèyàn ga. Gíga dára lọ́pọ̀lọ́pọ̀ fún ọmọkùnrin.

Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn ní ilé tàbí ní àgbàlá. Èyí tí, àwọn ọ̀gbìn tí mo mọ̀ tí ó wà ní ilé tó wà ní àyíká àbí àgbàlá wa, alákọ̀ọ́kọ́ ọ̀gẹ̀dẹ̀ náà, ọ̀gẹ̀dẹ̀ ni alákọ̀ọ́kọ́. A ní àwọn igi ọsàn náà, a ní igi máńgò, a ní igi cashew ní àgbàlá wa. A ní igi guava náà, a ní igi àgbọn. Gbogbo àwọn eléyìí ni àwọn igi tí ó wà ní àgbàlá àti nílé wa, a sì máa ń bomi rin wọ́n dáadáa ìgbà tí ó bá sí ìgbà ọ̀, tí ìgbà òjò bá ti lọ. A máa ń bomi rin wọ́n kí wọ́n má baà kú, ki wọ́n máa baà le so dáadáa ní ìgbà tí àkókò wọn bá tó.

Sọ fún wa nípa àwọn ohun èlò orin ìbílẹ̀ mìíràn. Ohun èlò orin ìbílẹ̀. Lákọ̀ọ́kọ́ ná, mi ò mọ̀ púpọ̀ nínú àwọn èyí tí mo mọ̀, mo le dárúkọ gángan. Lálákọ̀ọ̀kọ́, ìlú bàtá náà wà lára àwọn ohun èlò orin. A lè sọ ṣẹ̀kẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀, ó wà lára àwọn ohun èlò orin ìbílẹ̀. A tì le sọ, agogo náà wà lára àwọn ohun èlò orin ìbílẹ̀ náà. Bẹ́ẹ̀, àwọn èyí tí mo mọ̀ nìyẹn.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ẹ dáadáa, èmi máa ń ṣe àtúnlo nǹkan, nípa bí bóyá ó ní aṣọ tí mo ti wọ, tí mo ti wọ tẹ́lẹ̀. Àwọn míì wà tó ń yọ máa ń flexi wípé àwọn ò í wò aṣọ kan léèmejì. Èmi máa ń wọ aṣọ mi dáadáa ju ẹ̀ẹ̀méjì gan-an lọ tí n bá ti fọ̀ọ́, tí mo tún lọ̀ọ́ dáadáa tí ó dán, ẹ̀ẹ́ rò bóyá aṣọ tuntun ni. Kéèyàn bá ṣe mọ b'ọ́n ṣe ń lò nǹkan, nǹkan ò ní tètè gbó. Oríṣìíríṣìí nǹkan lèèyàn máa ń ṣe àtúnlo nǹkan. Ìyẹn, kò ń ṣe bẹ́ẹ̀ ni wípé owó ṣe ń ṣàn náà ni kéèyàn máa lò nǹkan lẹ́ẹ̀kan kan kéèyàn máa jùú dànù. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo oríṣìíríṣìí nǹkan ǹkan dáadáa ní ọ̀pọ̀ ìgbà.

Lérò rẹ kí ni òtítọ́ inú túmọ̀ sí? Òtítọ́ inú túmọ̀ sí, táa bá ní ẹni tó ní òtítọ́ inú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ràn irọ́ láti máa pa ní ayé òde òní. Àmọ́ ẹni tó bá ní òtítọ́ inú, ni yóò tètè tímọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Kò ń ṣe inú ọ̀rọ̀ nìkan gan-an, ìṣe rẹ̀, ènìyàn lè sọ pé, "Mo jẹ́ ènìyàn olótìítọ," ká rí ìwà ìhùwàsí rẹ̀ kó jẹ́ pé ìwà olè ni, ìwà òpùrọ́ ni, ẹni yìí ó ń hù, bẹ́ẹ̀ni. Ẹni bá rí òtítọ́ inú, pẹ̀lú ẹni tí ó ń sọ̀rọ̀ ká báyìí, ó sì ń ṣe irú nǹkan tó ń sọ yẹn, ẹni tó ń, tó ń ṣe nǹkan tó ń wàásù, alátẹ pé ẹniti ó ní òtítọ́ inú.

Sọ fún wa nípa ọbẹ̀ ẹ̀gúsí. Bi a ṣe ń sèé báa bá fẹ́ se ọbẹ̀ ẹ̀gúsí, a tún rí wá ẹ̀gúsí ta ti ṣẹ kalẹ̀ lẹ̀, aá lọ̀ọ́, a sì lọ, aá wà lo gbogbo èròjà táa bá fẹ́ fi sínú rẹ̀. Aá da epo sínú pot, aá jẹ́ kó gbá, aá da ẹ̀gúsí wa sínú rẹ̀. Gbogbo magí, irú, ẹja, pọ̀nmọ́, ẹran táa fẹ́ fi sínú rẹ̀. Aá ròó papọ̀, a jẹ kó dín dáadáa, a sì wá da, eh, ẹ̀fọ́, àwọn mìíràn máa ń fi ẹ̀fọ́ sí ẹ̀gúsí, àwọn mìíràn ò fi ẹ̀fọ́ sí ẹ̀gúsí wọn. Àwọn mìíràn sí máa ń fi ẹ̀bà, àwọn míì lè fi sẹ̀mó, àwọn míì lè fi iyán, l'ọ́n fi le jẹ ọbẹ̀ ẹ̀gúsí.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Èmi máa ń kọrin, èmi nì ṣe ẹnìkan tí ó jẹ́ aláriwo tó jẹ́ pé bí a bá tí máa ń kọrin, àwọn aládùúgbò máa gbọ́ ohùn mi ní ohùn òkè, rárá. Orin kẹ́lẹ́ kẹ́lẹ́ ni mo máa ń kọ, èmi ò í kọ orin kí wọ́n gbé ohùn sókè ní aláriwo. Rárá. Ohùn, ohùn mi, ohùn kẹ́lẹ́ náà ni.

Sọ fún wa ìgbà àti ibi tí o ń jẹun níta ilé. Ẹ̀mi ò jẹun ní ìta ilé o. Ọ̀pọ̀ ìgbà, ilé ni mo ti máa ń jẹ gbogbo oúnjẹ tí mo fẹ́ jẹ. Ilé ni mo ń jókòó sí jẹ oúnjẹ mi. Mo lè lọ ra oúnjẹ tútù níta, kí n wá sè é ní inú ilé. Àmọ́ ìgbà mìíràn tí mo fẹ́ lọ ibi restaurant, mo lè fẹ́ lọ ra oúnjẹ kan bẹ́ẹ̀. Kò ṣe pé ọ̀pọ̀ ẹni lọ fún mi ó kàn wù mí pé yá jẹ́ ẹ lọ sí restaurant, ẹ kí n ra irú oúnjẹ yìí níbẹ̀. Kò ṣe gbogbo ni mo ma se iru ikan báyìí. Ọ̀pọ̀ ìgbà, ilé ni mo ti máa ń jẹ oúnjẹ mi. Mi ò jẹ oúnjẹ ní ìta.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Èmi ò lè sọ ìgbà tí ọjà tuntun máa jáde. Èmi ò í ṣe èèyàn kan tó ń ta ọjà. Èmi ò sì lè sọ tí n bá lọ sí ọjà Owódé táa tí ń ra àwọn nǹkan. Èmi ò le sọ. Àfi bóyá orí íńtánẹ́ẹ̀tì nísìnyí. Bí àwọn tó ń ta aṣọ, tó ń ṣa bàtà. Ní ìgbà táwọn aṣọ tuntun àti àwọn bàtà tuntun máa ń jáde, èèyàn le wòó lórí íńtánẹ́ẹ̀tì, èèyàn le wòó lórí àwọn Temu, àwọn Jumia.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Emi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Rarara mo kan máa kọjá lẹgbẹ rẹ, mo ti rí dáadáa. Mo kàn maa ń wọ, mo ti wọ inú rẹ̀ gan, mi ò kàn fi rìnrìn àjò rí. Mi o i wo ọkọ ojú omi rarara. Ọkọ̀ mọ́tò nìkan ni mo máa ń wọ. Ọkọ̀ tí mo le fẹ́ wọ̀ ni ọkọ̀ ojú òfuurufú, ohun ló wà lọ́kàn mi.

Sọ fún wa nípa ẹ̀fọ́ rírò. Tí n bá fẹ́ ro ẹ̀fọ́, ó ní bí máa ṣe ṣeé, máa kọ́kọ́ lọ ra ẹ̀fọ́, máa gé wẹ́wẹ́ wẹ́wẹ́ sí iná, máa dẹ̀ ṣàn-án, máa rí pé ìyẹ̀pẹ̀ kúrò ní ara rẹ̀, máa rí pé ó mọ́. Lẹ́yìn náà màá wá ata. Tí n bá ti, tí n bá ti lọ ata tí mo fẹ́ lò, màá da epo kaná, màá da ata sínú rẹ̀. Mo lè fi irú sí i, kí n fi magí gbogbo nǹkan tí mo fẹ́ fi síi. Mo lè fi iyọ̀ sí i, magí, àwọn èròjà. Mo lè fi ẹran, pọ̀nmọ́, ẹja náà sínú rẹ̀ kí ń tó wá da ẹ̀fọ́ sí i kí n wá ròó papọ̀. Màá jẹ́ kó fi jinná to bá ti rọ̀ dáadáa tí ó sì ti jinná. Bẹ́ẹ̀ni, a lè fi ẹ̀fọ́, a lè fi jẹ oríṣìíríṣìí oúnjẹ tó bá wù wá. Iyán, ẹ̀bà, àmàlà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? O ní oríṣiríṣi ìṣòro tó máa ń bá ẹ̀rọ ayárabíàṣá tán lo fóònù tá ń lọ lọ́wọ́ báyìí, o lè ní ìṣòro nẹ́tíwọ́kì báyìí. Ti o ba ti ni network inú ki n lo wa nẹ́tíwọ́kì mi ti o wuló tó sì ń ṣíṣe fún mi ní àkókò yẹn ni, ǹnkan tí màá ṣe nìyen. Mi ò fẹ́ràn wàhálà àbí ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Àwọn nǹkan mi wa tó jẹ pé, tí eeyan bá tí ń wo ni online, ni èèyàn ṣọra fún ǹnkan tí èèyàn ń wo náà. Oríṣiríṣi wàrà náà lokun orí internet wọn máa n gba wa ni.

Kí ni o máa ń jẹ ní àárọ̀? Oúnjẹ tí èmi fẹ́ràn tí mo máa ń jẹ ní àárọ̀, ó pé oríṣìíríṣìí. Mo lè jẹ rice ní àárọ̀. Bẹ́ẹ̀, oríṣiríṣi rice lèmi sì fẹ́ràn láti máa jẹ, mo lè jẹ jollof àbí fried rice. Mo sì lè jẹ oatmeal, Golden Morn, àbí cereals láàárọ̀. Bó bá wù mí náà mo sì lè jẹ búrẹ́dì àti ẹyin náà ní àárọ̀. Ìgbà mìíràn wà tí mo sì lè fẹ́ jẹ bóyá iṣu náà àbí ànàmọ́. Ìgbà míì wà tó jẹ́ pé bóyá ẹwà ni mo sè, mo lè jẹ̀yẹn náà. Ìgbà míì tó jẹ́ pé bóya snacks bí i puff puff, donut ni mo fẹ́ jẹ.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù nígbà tí mo wà ní kékeré? Àjọ̀dún tí mo máa ń fẹ́ràn jù ni àjọ̀dún àwọn èwe. Taá kọrin, táa máa ń ṣe ní ilé ìjọsìn wa. Àjọ̀dún yìí a máa ń fi odidi oṣù kan la máa ń fi ṣe rehearsal àti practice. A ó lọ síbẹ̀, a ó kọrin, a máa ń ṣe oríṣìíríṣìí ní ọjọ́ náà. Àwọn tí ó kọrin, àwọn tí ó jó, àwọn tí ó ṣe eré orí ìtàgé. Lẹ́yìn náà táa bá parí, wọ́n ò dáná fún wa, aá jẹ oúnjẹ, aá máa mu àwọn ọtí el ẹlẹ́rìndòdò. Àwọn àjọ̀dún yìí ni mo fẹ́ràn jù. Àtìgbà tí a ti dàgbà táà bá wọ́n ṣe àjọ̀dún èwe mọ́. Aà ní àjọ̀dún kan tí a tún ń ṣe ju bóyá ìparapọ ilé àbí bí àti ìjọ náà bá fẹ́ ṣe àjọ̀dún nìkan la máa tún máa ń rí àjọ̀dún ṣe.

"Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ." Ẹ̀ bí èmi ò, òní bi mose ma n tọ́jú àwòrán, bóyá tí mo lè hang wọn sí ara ògiri inú yàrá mi bẹ́ẹ̀ àbí kí n kó wọn sí ibi mo mọ̀ pé, a, eruku kò le ku sí wọn tí máa mọ nu wọn tónítóní ní gbogbo ìgbà. Ibi tí mo máa ń to wọn sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ara ògiri náà ni màá to wọn sókè. Ibi tí mo tilé máa rí wọn bẹ́ẹ̀ ni.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Èmi ò, mi ò really ní ìbọ̀sẹ̀ kan tí mo fẹ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kàní mo ní bàtà kan tí a máa ń pè ní crocs, mo fẹ́ràn irú ìbọ̀sẹ̀ bẹ́ẹ̀. Mo lè wọ socks sínú rẹ̀ gan-an ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìgbà òtútù máa ń mú, mo máa ń fẹ́ràn àtiwọ irú nǹkan báyìí. Crocs ó jẹ́ bí a lè pèé ní bí ìbọ̀sẹ̀, kò jọ bàtà báyìí, kò jọ bíi sandal táwọn èèyàn máa ń wọ̀. Pẹ̀lú rọ́bà ni wọ́n fi ṣeé. Bẹ́ẹ̀ mo fẹ́ràn irú ìbọ̀sẹ̀ yìí.